Eh, àsìkò tí mo máa ń fọ aṣọ jùlọ ni ọjọ́ Saturday. Tí ṣe ọjọ́ Saturday, òwúrọ̀ ọjọ́ Saturday ni mo máa ń sábà fọ aṣọ jù. Ṣùgbọ́n tí ènìyàn bá, tí ó bá jẹ́ àwọ̀ tẹ́lẹ̀, àwọ̀ tẹ́lẹ̀ èeyàn, ó jẹ́ hin tèyàn gbọdọ̀ máa fọ lójoojúmọ́ ní àárọ̀ làárọ̀. Àwọ̀ tẹ́lẹ̀ tí ènìyàn bá ti wọ fún ọjọ́ náà, èèyàn gbọdọ̀ fọ ní ọjọ́ kejì tàbí àṣálẹ́ ọjọ́ náà. Ṣùgbọ́n àwọn aṣọ tí èèyàn bá wọ yálà lọ sí ibi iṣẹ́ ní àárín ọ̀sẹ̀ láti ọjọ́ Monday títí dé ọjọ́ Friday, àwọn iṣẹ́, àwọn aṣọ tí èèyàn bá wọ̀ láàárín ọ̀sẹ̀ náà máa ń fọ ní ọjọ́ Saturday.